Ìgbà tí mo kẹ́hìn rìnrìn àjò fún isẹ́, ẹ́ẹ̀, ìgbà tí mo kẹ́hìn rìnrìn àjò fún isẹ́ yẹn jẹ́ ní ọdún tí ó kọjá lọ. Ọdún tí ó kọjá lọ ni mo rìnrìn àjò fún isẹ́ tí mo lọ se ní ìlú òdìkejì. Iṣẹ́ yẹn náà jẹ́ ìgbà mi ní fún bí ọ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì ni mo fi ṣíṣẹ́ yẹn ní ìlú òdìkejì tí ó wà ní tòsí ọ̀dọ́ wa. Ìgbà yẹn ni mo kẹ́hìn láti lọ rìnrìn àjò fún ṣíṣẹ́. Ìnrìn àjò yẹn náà gbà mí wákàtí mẹ́ta kí ó tó di pé mo dé ibi tí mo ti fẹ́ lọ ṣíṣẹ́ náà. Iṣẹ́ náà dè dára ní ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo ohun tí a ṣe ó dẹ̀ lọ ní rọ̀wọ̀rọ̀sẹ̀ láìsí ìdíwọ̀n.

Ah, ọjọ́ ìbí mi, bí mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Kì í ṣe nǹkan tí ó lọ títí. Tí màá ti jí ní ọjọ́ ìbí mi, màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Màá gbàdúrà láti dúpẹ́ láti júbà atóbijù tí ó dá mi sí títí di ọjọ́ náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí kì í ṣe mímọ̀ àti ìrè ìmọ̀ mi ni mo fi wà ní ayé di àkókò náà tí màá ti gbàdúrà tán. Màá, màá ti jẹ́ kó jẹ́ pé mo ti máa dáná. Màá ra àwọn nǹkan tuntun fún ara mi. Màá ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn molẹ̀bí mi àtàwọn tó wà nítòsí mi. Àwọn ọ̀rẹ́ mi tó dẹ̀ wà láyíká tí wọ́n bá rántí, wọ́n á pè mí, wọ́n á ṣe àtẹ̀ránsẹ́, wọ́n á fi nǹkan ránṣẹ́, wọ́n á, àwọn náà á ṣe àdúrà. A dẹ́jọ yọ. Tí àkókò bá dẹ̀ wà, mo máa ṣeré jáde. A lọ, a nájú lọ sí ìgboro láti lọ wo àwọn ọ̀nà tó ń lọ. Bí mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni yẹn, kò sí pa patí lọ rere, kò sí fàájì, kò sí àmútípara. Àwọn tó bá dẹ̀ mọ̀ lórí wá kó ẹbùn wá fún mi. So bí ọjọ́ ìbí mi, bí mo ṣe máa ṣe àjọyọ̀ rẹ̀, òun ni mo ti dárúkọ rẹ̀.

Rárá, mi ò wọ ìbọ̀wọ́. Ìbọ̀sẹ̀ ni mo máa sábà wọ torí tí mo bá wọ ìbọ̀wọ́ ó lè má jẹ kí n ṣiṣẹ́. Ó dẹ̀ máa ń ní àwọn ìgbà tí mo máa ń wọ, kí torí kì í ṣe ǹkan tí èèyàn kan lè máa wọ sọ́wọ́, kò ní jẹ́ keẹyan le ṣiṣẹ́. Tàbí ó tún wá farajọ iṣẹ́ teẹyan bá n ṣe ni mo tún máa ń lo. Tí òtútù bá mú tí a bá wà ní àsìkò òtútù tí òtútù bá mú gidi gan, ẹh ẹh mo lè lo ìbọ̀wọ́ láti má fi jẹ́ kí òtútù kí ó mú ọwọ́ mi kí ọwọ́ mi má bà dí, kó má ba gan. Torí òtútù tó bá ti pọ̀jù kò da fún ara. Ara àwọn igbà yẹn ni mo tún lè sọ wipé mo máa ń wọ ìbọ̀wọ́ sí ọwọ́. Ìbọ̀sẹ̀ jẹ́ oun tí mo sábà máa ń wọ jù. A wọ̀ sí ká tó wọ bàtà kí olú bá máa fi mú ẹsẹ̀. Àmọ́ ìbọ̀wọ́ ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń wọ̀ kì í ṣe gbogbo gbà.

Aàbẹ́ẹ́ni mo fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé. Mo fẹ́ràn láti lọ sí ibi bẹ́ẹ̀. Oyè ọ̀kan wà ní ìlú níbi tí mo wà. Ní ìpínlẹ̀ tí mo wà tí mo máa ń lọ. Ó dáa láti lọ torí mo èèyàn lọ fún oúnjẹ lójú, àṣere lọ, a lọ wo àwọn ohun ìsẹ̀mbáyé tí ó wà níbi bẹ́ẹ̀ tí àwọn olóyìnbo pè ní arts and culture àṣà àti ìṣe wa. Ó máa jẹ́ kí èèyàn mọ àwọn ohun tí ó ti lọ kọjá ní ìsẹ̀mbáyé. Tẹ́ èèyàn máa rí àwọn ohun ọ̀tún àwọn ère tí wọ́n gbẹ́, àwọn ère tí wọ́n gbẹ́ nígbà tàbí àwọn òrìṣà tí wọ́n gbẹ́ léèrè, tí wọ́n fi igi ṣe, tí wọ́n fi amọ̀ ṣe. A dé lára àwọn ìmí tó jẹ́ pé tó jẹ́ títí àṣà wa. Tẹ́ èèyàn máa rí àmì iye ohun mèremère ọ̀tún. Ìyẹn máa ń mú mi láti fẹ́ràn láti lọ sí ibi ìsẹ̀mbáyé torí ó máa ń jẹ́ kí èèyàn ní òye àti ìmọ̀ sí.

Àwọn òṣìṣẹ́, ṣe mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, àmọ́ ìyẹn ní ẹ̀kọ̀ kan ni, torí pé kì í ṣe gbogbo ìgbà ni a lè máa fún wọn ní owó àfikún. Tí a bá fún wọn ní owó àfikún ní gbogbo ìgbà, ó mọ̀ọ́mọ̀ pa owó ilé iṣẹ́ lára, tí kò ní jẹ́ kíi tó máa fa ìfàṣẹ́yìn ba owó. Ìgbà tí a bá rí pé èrè púpọ̀ wà lórí iṣẹ́ tàbí àti ọjà tí a ta, ìgbà yẹn la máa ń fún àwọn òṣìṣẹ́ ní àfikún owó láti fi jẹ́ kí wọ́n mọ rírì, ká mọ̀, ká mọ̀ wipé a mọ rírì iṣẹ́ tí wọ́n ṣe. Àmo, ìgbà yẹn la máa n fi àfikún kun owó wọn. A tún lè jẹ́ kí orí wọn wú, kí ara wọn yá láti fi ṣe iṣẹ́ sí takuntakun. Ìgbà yẹn ni a máa fi owó kún un, la máa ṣe àfikún owó àwọn òṣìṣẹ́. Tí ó bá dé dé ìgbà ọdún náà, tí a bá rí ọdún Easter, ọdún iléyá àti ọdún Kérésìmesì náà, a máa fi àfikún kun owó wọn. Eléyii tí àwọn olóyìnbo pé ni bonus. Ìyẹn ni a mọ̀, ìgbà yẹn náà la tún máa ń fi owó kún àfikún àwọn òṣìṣẹ́.

Ṣé mo máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn eléyi tí a tún lè pè ní ẹ̀rọ móhùnmáwòrán. Mo máa ń wo àwọn ètò lórí rẹ̀. Àwọn ètò bí ìròyìn, a máa gbọ́ ìròyìn láti fi mọ àwọn nǹkan tí ó ń lọ ní àyíká àti ní orílẹ̀ èdè. A dẹ̀ tún máa ń wo, mo tún máa ń wo ètò eré ìdárayá, sport, eré àgbá bọ́ọ̀lù, àwọn tó ń gbá bọ́ọ̀lù láti fi dárayá. A sì tún máa ń wo àwọn ètò àṣà àti ìṣe wa gẹ́gẹ́ bí mo ti sọ ẹ̀sọ̀ tẹ́lẹ̀ wá lára àwọn ibeére tí mo dáhùn. A wo àwọn àṣà àti ìṣe wa, a wo àwọn móhùnmáwòrán àwọn tí eléyi ti a pè ní, Nat Geo worldwide. Tí wọ́n ti máa ń fi àwọn ẹranko tó wà nínú igbó tí wọ́n ti máa ń fi wọ́n hàn. Ohun yẹn náà jára àwọn ètò tí mo máa ń wo. O gbọgbọ̀ igbà lọjọjúmọ́, ojoojúmọ́ tí iná bá ti, tí ohun ẹ̀rọ bá ti wà. A máa wo ètò lórí tẹlifísàn. Àwọn eré náà orí ìtàgé náà dẹ́ wà tí a máa ń wò ni órí tẹlifísàn.

Bí báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Tí mo ba fẹ́ darí àwọn òṣìṣẹ́, mo máa darí wọn dáradára pẹ̀lú, pẹ̀lú ẹ̀kọ́ àti tí àwọn olóyìnbo pè ní respect. Báyẹ̀n ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, mo dá darí wọn dáadáa pẹ̀lú ìmọ̀, à jẹ́ kí wọ́n ká kúkú mọ ohun tí ó fẹ́ ṣe láti ṣe lási kò-- tá bá dẹ̀ eré èyí nínú àwọn òṣìṣẹ́ tí ó ṣíṣẹ́ rẹ̀, a pè é fìá kì e sí, a dẹ̀ fun ní ìbáwí tàbí tá bá rí tí ó tàpá sí òfin ilé iṣẹ́, a fi ìyà tó tọ́, a fi jẹ́ ka bá wí. Tí a bá fẹ́ darí òṣìṣẹ́, a darí wọn pẹ̀lú ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láti má fi tàpá sí òfin tí wọn ná. So pẹ̀lú ẹ̀kọ́ àti Irun, òhun la fi máa ń darí àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ kí àwọn iṣẹ́ wa kí ó ba lè táyọ, kó ba lè lérè.

À ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà? À ìsinmi oúnjẹ ọ̀sán mi, ó máa ń gbà tó wákàtí kan torí wákàtí kan yẹn náà ni ibi iṣẹ́ àwọn ọ̀gá ibi iṣẹ́, ọ̀gá ilé iṣẹ́ yón dàá fún gbogbo wa. Ẹni tó bá fẹ́ lọ jẹun kó lọ jẹun. Wákàtí kan péré náà ni ó dé máa ń wáyé ní ago kan ọ̀sán títí di ago méjì. Ìgbà yẹn ni òǹkà rúkù a lọ ṣe ohun tó bá fẹ́ ṣe, ẹni tó bá fẹ́ jẹun a lọ jẹun, ẹni tó bá fẹ́ sùn a lọ sùn, ẹni tó bá fẹ́ lọ ṣẹ̀yọ́, tó bá fẹ́ nàápá máa fẹ́ na sẹ̀, tó bá fẹ́ jáde aráyé lọ. Ro iye ago ìsinmi oúnjẹ ọ̀sán wa wákàtí kan péré náà ni láti ago kan títí di ago méjì, ìyókù tún di ago márùn ún ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tí a bá ṣe ohun gbogbo tí a bá fẹ́ ṣe tán ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo máa ń jẹ oúnjẹ pẹ̀lú wọn. Ìjọ́ tí mo bá ti rí pé mi ò gbé oúnjẹ lọ láti ilé tí mi dàna, tí mi ò gbé oúnjẹ lọ láti ilé, màá ra ònà káṣoṣo omi tí mo tún ní láti jẹun. O ni láti lọ jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Màá ra ìwọ̀nba tí mo bá lè rà tí owó bá se wà lọ́wọ́ mi sí. Tí mo bá dẹ̀ rí pé owó ku díẹ̀ tí kò to nkan-kan, màá fi ra ìwọ̀nba tí mo lè rà. Kí sáà tí, mo rí pé mo fi oúnjẹ sí inú kí okun bá lè wà fún mi láti, láti tẹ̀síwájú, láti máa ṣe iṣẹ́. Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ sí agọ ara mi. Àwọn ohun ọ̀ṣọ́ bí i títí ago, mo máa ń wọ̀ sí ara, mo máa ń wọ̀ sí ọwọ́ mi torí ó tún máa ń bu ẹwà kún ìmúra ọmọkùnrin. Ẹ̀kọ̀kan mo tún máa ń lo àwọn eléyii tí, eléébo pè ní chain, àwọn ta máa ń fi kọ́run bí i ìlẹ̀kẹ̀, mo máa ń lo oun náà sí ara. Mo dẹ̀ tún máa ń fín pafúumu, àwọn olóòórùn ọ̀hún ẹlẹ́rìn dodo, mo máa ń fin sí ara, mo máa ń fi se, ó wà lára àwọn ohun ọ̀ṣọ́ tí mo máa ń lò sí àgọ́ ara mi tí mo bá fẹ́ lọ sí òde kí ìmúra mi kó ba fi lè jọjú, kó ba fi lè péye.

A!, Iye ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Ah, mo máa ń fọ. Ọwọ́ mi lójoojúmọ́ ní gbogbo ìgbà ni o. Kò ní ẹyẹ ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Tí ọwọ́ mi bá ti dọ̀tí, tí máa ti ṣe nǹkan tàbí tí mo bá ti fọwọ́ mú. Nǹkan bí i dọ̀tí àbí láti fi ọwọ́ ṣiṣẹ́ tí máa ti ṣetán lójú ẹsẹ̀ ni màá mú, màá wá ọṣẹ, màá fi fọ ọwọ́ mi. Torí ọwọ́ nílò láti máa wà ní mímọ́ ní gbogbo ìgbà torí ìgbàkúgbà ni mo lè ti ọwọ́ bọ ẹnu kí n má ba à fa ìdọ̀tí sí ago ara mi. Òhun ló má jẹ́ kí n fọ ọwọ́ ní gbogbo ìgbà. Mo lè fọ lẹ́ẹ̀mẹwàá lójúmọ́, mo lè fọ ní ẹ̀ẹ́mẹogún ó lé ní ojoojúmọ́ torí ó yẹ kí.

Báwo ni ìgbéyàwó ise iṣẹ́ tí mo kẹ́yìn se rí. À, ìgbéyàwó tí mo lọ tó kẹ́yìn, ó dára lọ́pọ̀lọpọ̀ torí ìlú Ódì kejì tó wà ní tòsí, òun ní mo ti lọ se. Ìgbéyàwó yẹn náà dára lọ́pọ̀lọpọ̀, oúnjẹ ó wá n bẹ dáadáa, ojú ọkọ àti ìyàwó, ojú àwọn méjì gúnrégé. Ẹyẹ yẹ wọ́n, àwọn èeyàn náà dé yẹ wọ́n sí. Gbogbo ohun èlò tí wọ́n nílò ní gbogbo ẹ̀ ní ó wà ní pípèsè. Wọ́n dẹ́ ríi pé gbogbo àwọn àlejò tí ó wá wọ́n wá ni wọ́n tẹ́ lọ́rùn dáradára, tí wọ́n dẹ́ fi ìyà ohun kóhun ati ohun kohun láti fi dùn won. Ìyẹn ni ìgbéyàwó tí mo lọ. Ìlú Ilé-Ifẹ̀ ni mo ti lọ se, ìgbéyàwó yẹn dé, ó dára, ó dára lọ́pọ̀lọpọ̀.

Àṣà tí ẹbí mi máa ń ṣe, a ní àṣà kan pàtó tí a máa ń ṣe ju àṣà onígbàgbọ́, àṣà wa tó jẹ́ titi wa nílẹ̀ Yorùbá tí àwọn onígbàgbọ́ máa ń ṣe, òun ni ó jẹ́ àwọn àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe. Àwọn àṣà tí ó bá ìfẹ́ titi eléédúà tí ó yàn fún wa, ó jẹ́ ara àwọn ẹbí tí mo mọ̀ ni àwọn àṣà tí èmi àti ilé mi tí a máa ń ṣe. Àwọn àṣà tí kò tako ìfẹ́ Ọlọ́run gbogbo rẹ̀ ojú ilé ìjọsìn àti gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe ìfẹ́ Ọlọ́run tí wọn ṣe oun tó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Àwọn àṣà tí èmi àti àwọn ẹbí mi ṣe nìyẹn.

Ṣe mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni dáadáa, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ó wáyé ní oríṣìíríṣìí ọ̀nà. Èyí tí ó ti inú mi wà láti ṣe fún ẹni yẹn, wípé pé mi ò ní wulẹ̀ gbowó lọ́wọ́. Èyí tí mo dẹ̀ ti ṣe rí tó jẹ́ pé àwọn tí mo bá ṣiṣẹ́ ni wọ́n kọ̀ láti sanwó fún mi. So ó jẹ́ pé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa but, àmọ́ iṣẹ́ ọ̀fẹ́ kì í ṣe nǹkan tí ó dára torí pé èèyàn nílò owó. Àmọ́ mo sì tún máa ṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan tí mo bá rí pé ẹni tí mo fẹ́ ṣẹ́ fún, tí ìwọ̀n rẹ̀ bá ṣe dá sí mi sí, mo máa ba ṣe, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ dá lẹ́ẹ̀kọ̀kan dáadáa.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí náà ni kò yàtọ̀ sí àwọn èyí tí mo ti ṣe sẹ́yìn àti bí mo ṣe máa ń ṣe. Àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni tó bá ti di Saturday, Satide tó jẹ́ weekend, a tún inú ilé ṣe. Àwọn ohun tó bá gba ká tún ṣe nú'lé, a tún ṣe. A tún àyíká ṣe. A lọ sí ọjà, a rá oúnjẹ sí ilé. A lọ sí ìta. A lọ-- a ńá jú lọ síta lọ sí ìgboro láti lọ ṣeré. Àti tó bá tún di ni ìparí ọ̀sẹ̀ náà, a múra láti lè lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn fún Ọlọ́run. O jẹ́ àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀.

Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? Oúnjẹ náà ni mo máa ń jẹ ní ọ̀sán. Ìgbà míì wà tí mo bá dẹ̀ ri mo máa ń jẹ èso. Àmọ́ àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán, èyí tí mo bá ti-- tí agbára mi bá ti ká tàbí èyí tó bá ti wù mí, òun náà ni mo máa ń jẹ. Ìgbà míì mo lè jẹ búrẹ́dì àti ẹ̀wà. Ìgbà míì mo lè jẹ búrẹ́dì lásán. Ìgbà míì mo lè jẹ ẹ̀wà lásán. Ìgbà míì mo lè mu gàrí kí n fi omi tútù mú ú. Ìgbà míì sì tún wà tó jẹ́ pé òkèlè ni màá jẹ, kí n jẹ ẹ̀bà àti ẹ̀gúsí tàbí fùfú àti ewédú tàbí kí n wo ípé rárá iṣu ni mo fẹ́ jẹ, kí n ra iṣu tàbí kí n ra dòdò, ọ̀gẹ̀dẹ̀-ẹ dòdò, eléyìí tí wọ́n ma fi ń ṣe bọ̀lì. Ó ní àwọn ǹkan tí mo ma ń jẹ ní ọ̀sán, adùn-ń jẹ dáadáa ní ọ̀sán.

Uh, báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? A, tí mo bá ti sun bí mo ṣe máa ń jí l’òwúrọ̀. Tí àkukò bá ti kọ, torí ilẹ̀ Yorùbá ni a wà. Àkukò bá ti kọ ní òwúrọ̀, ní deéde bi ago márùn ún sí ago mẹ́fà. Ní ìgbà yen ni mo máa ń jí. Tàbí tí àkukò o bá kọ, màá lo àlámù titi orí fóònù baníṣọọ̀rọ̀ mi tí màá ti fi sí àsìkò tó máa dún, tó bá ti dún ni màá jí. Ìgbà mí dẹ̀wà tí ó jẹ́ pé fún rara mi, ìgbà tí ó bá wúmi ni mo máa ń jí dìde ní òwúrọ̀. Àmọ́ ní ago tí mo máa ń jí náà ni bí owọ ago mẹ́fà ní òwúrọ̀ láti ṣe gbo iṣe tí mo bá ṣe láti múra. Ìṣe ò jọ, a dẹ̀ gbàdúrà gbáti mo bá ti jí.

Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ rà nínú ice cream. O pé oríṣi méjì tí mo máa fẹ́ràn nínú ice cream tí mo bá ti fẹ́ rà láti mu. Mo fẹ́ràn adùn eléyìí tí olóyìnbó pé ní strawberry. Ìyẹn tún máa ń dùn dáadáa torí pé èso, àwọn èso bí ọsàn ó máa ń wà lára rẹ àwọn pineapple ó máa wà lára rẹ. Mo dẹ̀ tún fẹ́ràn adùn flavor nínú ice cream, ìyẹ́n náà máa ń dùn àmọ́ ìyẹn máa ń dùn jù ó máa ń fa jẹdi. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù óun ni titi strawberry.

Ṣe mo mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkojú. Tí mo bá ti rí ọkọ tó ń bọ, máa na wọ sí kí o tó dé ọ̀dọ̀ mi, máa ti ṣẹ́wọ sí kí o bá lè mọ pé mo ń dá dúró. Torí tí mi ń bá ṣẹ́wọ sí, kò ni mọ wípé mo ń dá òun dúró. A a dẹ̀ ti kọ já mi síwájú, kó tó di pé o má dúró. So mo mọ bí mo ṣe ń dá ọkọ dúró ní ìdojúkojú. Máa na wọ sí, o dẹ̀ máa dúró fún mi láti wọlé tàbí láti ṣẹ n tí mo bá fẹ́ ṣẹ.

Ìgbà mélòó ni mo máa ń wo ojú àwòrán lójojúmọ́? Kò ní iye ìgbá àmọ́ mo lè dárúkọ bọ́yá ẹ̀mejì. Mo lè sọ wípé ẹ̀mejì ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Iyẹn máa n jẹ́ àárọ̀ òwúrọ̀ tí mo bá ti múra tán. Iyẹn ló máa n jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa ń wo ojú. Màá wo bí ìmúra mi ṣe rí. Màá wo ohun tí mo ṣe. Bóyá gbogbo bí mo ṣe n múra bóyá, gbogbo rẹ̀ sì wà ní bó ṣe kó wà. Ìgbà kejì tó tún máa ń jẹ́ tí mo máa ń wo ojú, òun ni tí mo bá ti déta, màá rí, màá yẹ̀ẹ́wò, màá yára mi wò. Bóyá gbogbo oun tí mo ṣe, bóyá gbogbo ẹ sì wà ní sẹpẹ́ tí ó tíì sí nǹkan kan tí ó dà gbogbo ẹ̀ rú. Ìgbà méjèèjì tí mo máa ń wo àwòrán lójojúmọ́, òun nìyẹn.

Ṣé mo fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ya àwòrán. Mo fẹ́ràn kí èmi náà máa ya àwòrán. Mo dẹ̀ tún fẹ́ràn kí àwọn èèyàn kí wọ́n máa ya mi torí àwòrán ṣe kókó tí a ń pè ní foto. Ó máa jẹ́ ǹkan tí ó máa wà ní ìpamọ́ tí èèyàn dè máa fi ṣe àkàwé ní ọjọ́ iwájú. Ó máa jẹ́ kí èèyàn ma rí bí èèyàn bá ṣe ń dàgbà sí. Kí èèyàn mọ̀ ibi tí ó lọ bó ṣe rí. A jẹ́ kí èèyàn mọ̀ bí àgọ́ ara, bí ẹ̀yà ara rẹ̀, bí ó ṣe rí. Òhun lọ́ jẹ́ kí n fẹ́ràn láti máa ya àwòrán.